Báwo ni o ṣe máa ń kí àwọn èèyàn? Bí mo ṣe máa ń kí àwọn èèyàn ó pórìṣìrìṣi. Ìdí tí ó fi pórìṣìrìṣi leleyi ni pé èèyàn, gbogbo ẹni tó ń gbé ilé ayé ni. Nínú èèyàn àgbàlagbà wà níbẹ̀, ọmọ kékeré wà níbẹ̀, ẹni tó jẹ́ pé ẹgbẹ́ ni ìwo àtiẹ̀ ó wà n'bẹ̀, ẹni tó jẹ́ pé ó jù lọ ní owó ó wà n'bẹ̀, ẹni tó jẹ́ pé ó jù lọ ní ipò ó wà n'bẹ̀. So kí kí èèyàn tí ó bá jẹ́ ẹgbẹ́ èèyàn, ó lè jẹ́ kí kí ní ọ̀rọ̀ àwàdà wípé "ọ̀gbẹ́ni báwo ni? Bó ni gbogbo ẹ̀? Báwo ni?" Kí kí yẹn ọ̀tọ̀. Àmọ́ kí kí pé ẹni tó jù èèyàn lọ, òun ni kí kí tí èèyàn máa kí pé "à ẹ káarọ sir, eyán á fi ọ̀rọ̀ àpọ́nlé sí" torí pé ẹni tó jù èèyàn lọ ni. Tó bá sì jẹ́ obìnrin náà, eyán a fi ọ̀rọ̀ àpọ́nlé sí torí pé ní ọ̀dọ̀ wà ń bí bí àpọ́nlé. Ó ṣe kókó, ó ṣe pàtàkì torí ẹni tó bá jù èèyàn lọ, èèyàn ń rí fín. Ẹni tó bá sì jù èèyàn lọ, ó lè sọ̀yàn dànù torí náà kí kí èèyàn ó pórìṣìrìṣi tí mí lè mẹ́nú bá tán.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń kan àwòrán ilé? Hm. Mo mọ bí wọ́n ṣe ń kan àwòrán ilé, torí pé ìdí tí mo fi mọ̀ lákòókò ni pé tí bá jáde ta-- mo ní ọ̀rẹ́ kan tó ń ṣe, tí bá jáde tí bá ń lọ ọ̀dọ̀ rẹ̀, yóò máa ń ṣe, mo a máa ń fojú sí i ní gbogbo ìgbà. Ìgbà tí mo máa ń fojú sí i, ìgbà tí ń tó mọ̀ ọ́n ṣe ó fẹ́ tó bi oṣù mẹ́rin kí n tó lè máa ṣe fúnra mi dára dára táwọn èèyàn á wù pé a, ṣé èmi gan kọ́ ni. Mo mo mo, mo, mo wò ó ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi fún oṣù mẹ́rin torí kò ṣe nǹkan tó rọrùn rárárárárárá. Ìgbà tí ń tó mọ̀, tó bá ti ń ṣe, màá mọ̀ wò. A a máa sọ bíi à kí ni mo fẹ́ fi eléyi ṣe, kí ni mo fẹ́ fi igbá ṣe. Àmọ́ wíwò tí èmi ń wò èmi fi ń kọ́ ẹ̀kọ́ láti mọ̀ nípa rẹ̀. Mo lè kan àwòrán ilé dára dára torí pé ó rọ̀ mí lọ́rùn, torí pé mo mọ̀ ni àti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo fi mọ̀ àwòrán ilé.

Báwo ni o ṣe máa ń rí lo, lílo àkòko nígbà tí o bá wà nínú ìlà? Bí mo ṣe máa ń lo àkoko tí n bá wà nínú ìlà. Alákòókò kò ní sí pé kí ni mo ti máa gbà ká mọ́. Àyàfi tó bá pé nkan tí mo fẹ́ ṣe kò jẹ́ nǹkan tó ṣe pàtàkì àbí ǹkan tó ṣe kókó. Tómọdé pé ǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ni, kò sí irú àsìkò tí mi le lò. Kò ye sí sùúrù tí mo le dì nítorí pé mo mọ̀ wípé orí ìlà tí mo wà yìí mo máa ṣe sùúrù ó máa kan mi. Tí n bá wà ní orí ìlà ni, ní orí ìlà tí n bá ti gbé ìlà tí mo wà ó jìnnà. Mo lè máa gbọ́ orin ní àti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí n bá ṣe ìyẹn, mo lè máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n lọ sí orí Íńtánẹ́ẹ̀tì kí n máa wo oríṣìíríṣìí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀. Bí mo ṣe máa ń lo orí àkòkọ̀ nígbà tí n bá wà ní orí ìlà kò ju báyẹn lọ títí tí ó máa fi kan mi bí mo ṣe máa ń ṣe níyẹn.